Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí nílé mi. Àwọn ìdí tí mo máa ń fín tùràrí ni wípé, ní ìjọ aláṣọ funfun tí mo lọ, a ní ìgbàgbọ́ wípé tùràrí máa ń lé ẹ̀mí èṣù jáde. Gbogbo ẹ̀mí àìmọ̀ lo máa ń lé jáde kuro nínu kọ́lọ́fín wọn. A sì máa ń pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá torí ní lemi fi nìfẹ́. Lati máa lo tùràrí.

Agogo márùn-ún ni mo ṣètò jíjì mi. Ìyá àlàmú jáde, en ẹ̀mi n jáde. Mò ń ní, mo like class maths three G. Ọ̀pọ̀lọpọ̀ arọ, ara èédú ń gbe. Like maths three G ni ò pé. Mo máa like kí n ṣe prayer. Láàárọ̀ kùtùkùtù, kí n bẹ́lẹ́dá mi sọ̀rọ̀, kí n be Ọlọ́run kí ọjọ́ náà kó jọjọ àyọ̀ fún mi.

Agogo mẹ́sàn owuro òun ní ọ́fíìsì mi máa ń ṣí, a sì máa ń close ní ago márùn ún irọ̀lẹ́. Ago mẹ́sàn owuro yẹn ó fún wa ní time láti ṣe ohun gbogbo tí a fẹ́ ṣe nílé gẹ́gẹ́ bí ọkùnrin kótó di pé a ń bọ̀ ní ọ́fíìsì. Ehn, ago mẹ́jọ la máa ń se tẹ́lẹ̀, ṣùgbọ́n nigbá ti ọ̀pọ̀lọpọ̀ wa tí a máa ń pẹ́ dé, a wá ṣe ìpàdé, a fi orí òkùnkùn sọ ọ́ dán pé kí wọ́n jẹ́ ká máa dé ní ọwọ́ agogo mẹ́sàn-án. Ẹni tó bá ti wá dé lẹ́yìn ago mẹ́sàn-án, ǹkan tó ju rẹ̀ bá rí kó fara mọ́. Ìdí nìyẹn tí a fi yan ago mẹ́sàn-án. Láti ìgbà náà gbogbo ẹ̀sìn ń lọ déédé, kò sí ẹni tó ń pẹ́ ju bó ti tọ́ àti bó ṣe yẹ lọ nílé.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Ṣíṣe ètò ǹkan mi, ọ̀pin soriṣirisi Àwọn fáìlì mi, òní bi mo se máa ń ṣètò wọ́n. Àwọn aṣọ mi, àwọn bàtà mi, òní bi mo se máa ń ṣe. Tòótọ́ náà, ọ̀pọ̀ ìgbà tí mo bá dé, mo kàn le ju wọ́n síbi tó bá wù mí. Ìgbà ọjọ́ tí mo bá ráàyè bí weekend, màá fi ara balẹ̀, màá ṣètò kookan wọn bó ṣe yẹ kí n ṣètò wọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí gbogbo àwọn àlá mi. Àlá, àwọn Yorùbá máa ń ní ìgbàgbọ́ pé àlá gọ̀, ṣùgbọ́n àlá ò gọ̀, ẹni tó ń lá ló gọ̀. Àlá jẹ́ ọ̀nà tí Ọlọ́run gba bàbá wa sọ̀rọ̀ láti fi nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú láti fi hàn wá. Ó ní ọ̀nà tí èèyàn lè máa gbà, tí èèyàn lè máa, òní àwọn ọ̀nà tí èèyàn lè máa tọ̀ tí ó kò ní gbàgbé alà. Ara rẹ̀ ni nípa ṣẹ́ kí ọmọ ìgbàdúrà kọ́ lọ́run fún èèyàn ní ẹ̀bùn tó ń lá àlà tó sí ara tirẹ̀. Ìmú- Ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n èmi ò, èmi ò kín gbàgbé alà.

Ọwọ́ ọ̀sì ni mo ń lo, kódà àwọn kan máa ń pè mi ní leftie. Ìdí ni wípé mo like máa lo left hand gan-an. Kò n ṣe boya mo rí bí ìsọ̀fọ̀ máa ń lu, mo ro wípé, pé jọ̀wọ́ tó rọ̀ mí lọ́run láti máa lo tán awon obí mi ṣe ti nàmí nàmí ní ọ̀pọ̀ ìgbà nígbà tí mo wà ní kékeré wípé kí n change ọwọ́ yẹn. Ṣùgbọ́n, ẹ̀pa ọ̀bọro mọ́ ọwọ́ náà ti ma mi lára púpọ̀ púpọ̀

Èso tí mo fẹ́ràn láti jẹ ju ni ọ̀gẹ̀dẹ̀ àti ápù. Ìdí ni wípé àwọn èso yìí ó dùn jẹ in a very decent manner. Ó dùn jẹ lọ́nà tí ó bójú mu kò dàbí àwọn bíi máńgòrò tí èèyàn máa ń mú lọ́wọ́ tí omi re ó ti ṣàn dégun ọ wọ́ èèyàn àbí àwọn èso mìí tó je pe eyan má a mú bí ìgbà tí wọ́n máa ń jẹ́ ǹkan ni. Mo láìkẹ́ àwọn èso ètò tó gbó dùn bó jẹ.

Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń láìkì kí n wà nínú ilé, kí n máa wo fíìmù, kí n tan generator tí ó bá síná, tàbí kí n máa sùn. Mo kórira kí n máa rìn kiri nínú òjò torí wípé ẹni tí ó ní íle lemì ro pé oye kọjọ́ máa paà kó da ti èeyan o ba si n nú ilé gan, ó yẹ kí ẹ̀eyàn sá fún òjò káṣo eníyan o má baà tútù.

Bẹ́ẹ̀ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ èèyàn. Se bíí òwe Yorùbá sọ wípé, "Àbèrè ọ̀nà kò kí ń ṣíná." Ìgbà tí mo bá mọ̀ nǹkan, tí mo ò mọ̀ náà bí i kan, tí mo tún ń ṣorí kunkun tí mi ò bèèrè ìbèèrè, ènìyàn máa máa sọ, ọ́tá mi a sọ nù ni yẹn bá yẹn nà. So ẹmi máa ń bèèrè o, ti èmi o bá mọ̀ ọ́nà mo máa bèèrè. Mo ti e kí ń tijú yẹn rará, tori kó n ṣe nǹkan tó yẹ ko tí yan lójú.

Mo máa ń mu kofi níbi iṣẹ́, ìyẹn tí mo bá rí bí ìgbà pé órun fẹ́ máa kùn mí, màá ja coffee díẹ̀, màá sì mú máa polomi. Igbami àwọn kan máa ń kiri lójú ọ̀nà yẹn gan, mo máa ra mú. Nítorí pé ọ̀pọ̀ ìgbà, ó possible ko jepé lẹ́yìn iṣẹ́, mo tún máa ń jí lóru láti ṣe àwọn ìgbésẹ́ àdúrà kọ̀ọ̀kan àbí láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ni online.

Ọjọ́ ajé ni mo fẹ́ràn jù torí ọjọ́ tí emi gaan máa ń take serious. Ọjọ́ tí mo máa ń kojú mọ́ nǹkan tí ó bá yẹ kó jumọ́, mo máa ń ṣe nǹkan tó bá matter most. Ọjọ́ yẹn ọjọ tó jẹ́ wípé àwọn ènìyàn o kì í n gba ìgbàkúgbà, wọ́n máa sọpé, máa fi ìṣẹ̀kuṣẹ̀ jẹ̀ ṣẹ́ mi lọ́wọ́. Èmi náà dẹ láìki ọjọ́ náà torí pé ó ń kálùkù ló máa ń mú ojú tó ọrọ̀ ayé ara ẹ̀ nírú ọjọ́ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Alùpùpù la mọ̀ sí ọ̀kadà, ọ̀kadà alùpùpù mo ti gun rí. Ó ní mo fẹ́ràn jù láti máa gun nígbà kan kó tó di wípé mo dúpẹ́ lowo ọlọ́run pé kó yii mọ́ mi. Ó jẹ́ ǹkan tó yára lójú pópó ṣùgbọ́n ìjàmbá rẹ̀ ó léwu gan.

Ìgbà méjì ni mò ń fọ ẹyín lójúmọ́. Ìgbà akokọ́ tí mo bá jí lòwúrọ̀, ìgbà kejì ni tí mo bá fẹ̀ sùn ní àṣálẹ́, màá fọ ẹyín mi mọ́ ko tó di pé mo sùn. Ara ìdí to fi rí bẹ́ẹ̀ ní pé, ìgbà tí mo ní ìpènìjà ẹyín nígbà kan díẹ̀ sẹ́yìn, àwọn dókítà òloyìnbó sọ fún mi wípé kín máa fọ ẹyín mi kin tóṣùn. Pé àwọn oúnjẹ ta bá jẹ tó bá ti há mọ ẹyín, ó máa decay ẹyín wa, ó máa ba ẹyín jẹ́. Torí ìdí èyí, èmi náà ṣe yaan láàyò láti máa fọ ẹyín mi meji- lẹ́ẹ̀méjì ní ojúmọ́. Ó ṣi ranmi lọ́wọ́ gan. Ìgbà tí mo tiń fọ ẹyín mi lẹ́ẹ̀méjì ní ojúmọ́, èmi gan-an rí ìyàtọ̀ nítorí pé mo ti ní ààrùn ẹyín rí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo bori ẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà. Tí mo bá wọ aṣọ abínibí wáta mo si native, mo máa n wọ fìlà sí i. Ìgbákan lemi ò tiẹ́ kìn wọ fìlà sí nátíve nítorí pé mi ò láìkí ki n máa dé fìlà mọ́ nígbà náà. Ṣùgbọ́n nísìnyí tí mi n bá tí dé fìlà sí nátíve mi bígbàpe imura mí o ti kọ̀mplíìtì ni, torí wipé mo tì fẹ́ràn rẹ̀ jù.

Bẹ́ẹ̀ni ojú mi dára, tó bá jẹ́ pé ó ṣeéṣe ni ń bá ya ojú mi sì yín, kí ẹ̀yin náà ríi wípé mo rẹwà lọ́mọ ọmọkùnrin. Ọlọ́run Olódùmarè ó pari iṣẹ́ sí ara mi, kabiyesi Ọlọ́run lórí ayé mi lẹ́ẹ̀kọ̀sẹ́. Ì tí ẹ̀yin gan bá wura mi nínú dígí, inú mi sì máa ń dùn, màá gẹrun tán ìgbà mi máa mọ̀ pé, à, ṣèmi náà ni mo dá tó bá yí, wọn mọ̀ pé Ọlọ́run ni ké í ṣe èyàn.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi èyí ta mọ̀ sí Sunday. Ó yẹ kí máa lọ láàárín ọ̀sẹ̀ náà ṣùgbọ́n fún ìdí káàbí kejì mi kì í lọ. Ara wọn idí ni wípé, ilé ìjọsìn tí mo ti máa ń j'ọ́sìn ó jina die si ilé. Ibi tí mò ń gbé àti tún wípé ọ̀pọ̀ ìgbà kò pín sí ààyè láti lọ. Ọwọ́ mi máa ń dí láàárín ọ̀sẹ̀, tí kò bá ṣe yẹn kò bá wù mí láti máa lọ láàárín ọ̀sẹ̀ náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn atẹ́gùn. Ọ̀dà bí pé ìrìn atẹ́gùn ní ìrìn ọkọ̀ òfurufú ìta ò sí bàálù. Ìrìn atẹ́gùn jẹ́ ìrìn tó dára gidi nítorí pé ó já púpọ̀ ṣùgbọ́n owó rẹ wọ́n, but wí wọn owó rẹ̀ náà a ó bà lára rẹ̀. Ìrìn atẹ́gùn jẹ́ ìrìn tó wú mi láti rìn tí mo sì mọ̀ pé láìpẹ́ lájẹ náà, èmi náà bá wọn rìn.

Gum tí mo máa ń jẹ oun ní chewing gum. Tí ó bá jẹ́ wípé oun na ni ẹ n bi mi í pé ṣé mo máa ń jẹ gum, òun ni chewing gum. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí a ń dàgbà bọ̀, òní chewing gum kan táa pè é ní banana chewing gum. Èyí ó le ká ká bí ojú agídí láti fi mọ́ run lénu. Gbogbo pari o ti dìde ṣùgbọ́n nísinsìnyí oríṣiríṣi ló wà. Bá ṣe ní center field la ní super mint. Center field yẹn ni mo máa ń jẹ tẹ́lẹ̀. Mo rò pé òun ló lẹ̀ lẹ́nu jù ṣùgbọ́n nísinsìnyí tí mo ti ń jẹ super mint, mi ò lè fi super mint chewing gum sere Òun ni mo ń yan láàyò. Tí n bá fẹ́ jẹ chewing gum tí mi o bá ti jẹ, ara mi ò tí ì balẹ̀. Tori pe mo nífẹ̀ẹ́ sí chewing gum ní jíjẹ.

Ètò ìdárayá mi ò dára níwọ̀n bá. Ara idi tí mo sọ bẹ́ẹ̀ ni wípé mo fẹ́ràn kí ń máa ṣe ìdárayá. Ara ere ìdárayá tí mo ti ràn ní àyò, òní kí ń máa jọ́ọ̀gì, òní wọ́n ń pè ní jọ́ọ̀gì, kí ń máa sáré oní díẹ̀ díẹ̀, kí ń sì máa sáré onígbàgí gbàgí. Nn, mo gbọ́ owó orí kọ́pẹ́ adùn tó wà níbẹ̀ ni pé kí ń máa sì sáré oníjẹ díẹ̀ díẹ̀ díẹ̀, kí ọ̀tún bí ọ̀tún jẹ́ a ti sáré dáadáa, gbogbo ẹ̀jẹ̀ yẹn máa flow, ẹ̀jẹ̀ máa circulate, ìyẹn máa, ìyẹn máa dúró dáadáa, ìyẹn máa keep fit. Ó dára láti máa ṣeré ìdárayá.

Ọlọrun ọba lọ maa n jí ní ni owurọ. Jíjìn mi ní òwúrọ̀, ó tayọ ọgbọ́n orí mi. Mo mọ wípé Ọlọ́run ló ń jí mi torí kó ṣe mí ni mo ń jíra mi, tí kò bá ṣe nípa ti Ọlọ́run, ọ̀pọ̀ ènìyàn ló sùn lálẹ́ tí kò jí lòwúrọ̀. Ṣùgbọ́n ní èyí tí èmi n fi máa ń ran ara mi lọ́wọ́ láti tètè jí, màá ṣẹ́ẹ̀tì àláàmú, kí tó bá ti dùn ún, màá jí, máa sì dìde nílẹ̀. Ṣùgbọ́n mo gbagbọ̀ pé Ọlọ́run ló ń jí gbogbo ẹ̀dá símọlẹ alààyè.

Oṣù kẹjọ làbí mi, oṣù kẹjọ ni a bí mi. Mo nífẹ̀ẹ́ oṣù náà torípé oṣù tá bí mi ni oṣù tá bí bàbá mi náà. Ọjọ́ kanná "Eighteenth of August" làbí mi. Inú mi máa ń dùn tí mo bá ríi pé mo bá bàbá mi "share" oṣù kanná ní ọ̀pọ̀ ìgbà. Mo kàn, mo kàn mọ̀ mọ̀ "like" oṣù náà ni. Àrá idi tí mo tu fi "like" e jẹ́ oṣù táwọn ọmọ ilé ìwé máa ń wà ní "long holiday". Torí "any birthday" mí máa ń "fall" sígbà tí ìyàwó mi máa ń ráyè láti bá mi ṣe, ẹ, àjọyọ̀ ọjọ́ bí mi papọ̀ torí inú "holiday" ló máa ń bọ́ sí, olùkọ́ síni.

Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ìmọ̀le ju-- mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Ìdí tí mo fi fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ìrọ̀lẹ́ lọ ni wípé, ti òwúrọ̀ ó máa ń mọ́lẹ̀ ó sì máa ń mọ́lẹ̀ síi. Ti ìrọ̀lẹ́ yóò máa wọ̀ lọ ni. Èyí tó ń mú láì tí òwúrọ̀ ni pé, mímọ́ tí ó bá mọ́ bayii, ó mọ́ síi, nǹkan dára síi ni, òye ńlá sì ni. Ǹkan tó jẹ́ kí n láì tí òwúrọ̀ ju tí ìrọ̀lẹ́ lọ nìyẹn.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, mo ní ọgbà kekẹrẹ́ kan lẹ́yìn kùlé ilé mi, mo sì gbìn ọ̀gẹ̀dẹ̀ dòdò síbẹ̀. Inú mi a máa dùn lọ́pọ̀ ìgbà tí mo bá ti wo inú ọgbà yí pé, áà kábíyèsí Ọlọ́run ọba ò, ǹkan tí mo gbìn láti bi ọdún méje sẹ́yìn kò sì rún. Bi ateẹ́gún òjò ṣe fẹ́ wó tó wó, owó tó wó, owó tó. Ǹkan tí mò ń rí bẹ́ẹ̀ lọ́dún gan an, láì ta ni ò ti n báa ní i ṣe, yóò máa lé ní hundred thousand. Ṣùgbọ́n mo máa ń gẹ, mo máa ń fún àwọn èèyàn emi na ò ge sílé mi emi na o jẹ. Ó dára láti ní ọgbàńlé, kí èèyàn gbin ǹkan, kó dà, kó jẹ́ ẹ̀fọ́, kó jẹ́ ewédú, kó jẹ́ tòmátò àbáta rodo. Kí èèyàn sà ti ń kan bọ̀lẹ̀ torí pé ọ̀fẹ́ ni Olódùmarè fún wa ní ilẹ̀, ó wá kúsi wa lọ́wọ́ láti lòó dáadáa.

Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ṣùgbọ́n ó máa ń wù mí láti rìn pẹ̀lú ẹ̀. Most especially ìgbà tí mo bá rí i tó ń kọjá lọ, tó ń gbọn gbogbo ilẹ̀ gbi gbi gbi gbi gbi, màá máa rò pé ah! Ṣé àwọn tí ó wà nínú ọkọ̀ yìí, ṣe kò ní wọ́n lára bí ó ṣe ń gbọn gbogbo ilẹ̀, tó ń da gbogbo ilẹ̀ rú? Torí mo ti ríi dáadáa ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n mii tíi wọ́nú ẹ rí, mo dẹ̀ tún gbọ́ pé òun ni the slowest means of transportation ṣùgbọ́n níta, ta bá ń wòó lójú wa bígbà pó máa ń sá eré ni. So mo fẹ́ clear curiosity yẹn. Ǹkan tí mo ń wò, mo fẹ́ jẹ́ kó wà clear. So ó wù mí láti wọ inú ẹ̀. Mi ò tí wọ́nú ẹ̀ rí ṣùgbọ́n ó wù mí kí n wọọ.

Èmi ò kí ń je óunje ọ̀ṣan pẹ̀lú oníbàárà Àdá jẹ gan-an ìn dájẹ́ ri, ká wa tó sọ pé pẹ̀lú oníbàárà. Kò sí ààyè fún mi láti je ounje ọ̀ṣan these days. Ìdí ni wípé àárọ̀ gan kí n tó jẹun láàárọ̀ ó máa ń tó bí ọwọ́ aago me, ìgbà mí boya aago mọ́kànlá fún àpẹẹrẹ òni yii aago méjìlá ọ̀sán kọjá ni mo tó jẹun. So lọ́sàn-án èmi ò n feel èbi.

Bẹ́ẹ̀ni mo máa ń rọrun nígbà tí mo bá ń sùn. Nǹkan ìrọ̀rùn mi nígbà mi tí kò bá fẹ́ wá kọnfọtébù fún mi, mo lè wà mọ́ àbí kí n di mọ́. Ma ṣa fẹ feel ẹ lára mi náà ni. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí mo bá ń wà mọ́, a jẹ́ pé orun o tètè wà níìyẹn tí màá kan ṣa fẹ feel like bi ìgbà pe mo ń kọdu ǹkan kan. Àwọn ìgbà tí mo máa ń wà mọ́ nìyẹn, ṣùgbọ́n orí ni mo máa ń fi sí most time.

Ìrántí ìgbà ọmọdé mi ti mo rántí, ó jẹ́ ìgbà tí àwọn òbí mi tán ná mi. Wọ́n ná mí nítorí pé mo ṣe aṣemàṣe kan. Aṣemàṣe tí mo ṣe nígbà náà ni wípé mo lọ jí ẹran jẹ. Mo ṣe bá ji ẹran jẹ, wọ́n wá bì mí. Kò jí nígbà náà, wọ́n rẹ́so mi. Oda bi pe wọ́n máa rẹ̀kùn ní yen somi kí ìyẹ̀pẹ̀ bẹ̀ fìle kúrò. Wọ́n á rí pé mo run kan lẹ́nu, wọ́n á bì mi pé kíni mò ń jẹ. Mo bá parọ́ pé mò ń jẹ búrẹ́dì. Wọ́n ní ta ló fún mi ní búrẹ́dì? Mo bá dárúkọ bí ọmọ ẹ̀gbọ́n daddy wá ti à ń gbé lọ́dọ̀ wọn nígbà náà. Wọn bá lò bí i tòn ní tì. Kan tie tó bí ná ní ki ńlánu mi ló bá di ẹran. Wọ́n lù mí, wọ́n fẹ́ pa mí. Ó jẹ́ ìrántí ìgbà ọmọdé tí mo rántí tí mi o lè gbagbẹ́ láyé mi.

Mo ní aṣọ otutu ṣùgbọ́n ó jẹ́ aṣọ èyí tó ń gbádùn jù nínú gbogbo aṣọ tí mo ní. Idi tí mo sọ pé ó jẹ́ aṣọ tó ń gbádùn jù ni wípé mi ò kó otutu bi mo sewá yi, òjo lè máa roná kí n sí gélẹ́. So ẹ̀kọ̀kan boya torí isọ̀ lẹ́nu pe á, sóri pe otutu mú ni, kíní kan nkankan, òun ló máa mu emi wọ̀, mi ò kó otutu bi mo sewá yí.

Bẹ́ẹ̀ni, mò ń wo àwọn ètò tẹlifíṣàn kó tó di pé gbogbo ẹ̀ di bala bala ní country tàwà yìí. Tẹ bá ní ká wo, ẹ̀ mo pe tan baa lè yan wo tẹlifíṣàn nígbà yẹn, á jẹ́ pé èèyàn wo bí BCS, OSBC, NTA. Bo nsinyi gbogbo ẹ ti advance. Mi ò ro bóyá àwọn nǹkan tí mo dárúkọ̀ yẹn gan ṣì ń function mọ̀. Ó ti di ayé Netflix, YouTube and so on. So àwọn tí mò ń wò níyẹn for now. A dẹ̀ lè pa television gan most time mo man busy pẹ̀lú phone ní orí phone ni moti man wò.

Ki n tó jẹ nkankan kí nkan ni òwúrọ̀, màá kọ́kọ́ mú omi. Sugbon oúnjẹ tí mo prefer ki máa jẹ ní òwúrọ̀, òun ni bí rice, ẹ̀wà àti dòdò. Torí ẹni oúnjẹ tó bá ti l'ẹ́wà tó sì ni dòdò nù, omọi lọ̀kù tí èèyàn máa mú sí ti tilẹ̀ ọjọ́ náà fi sú. Ó jẹ oúnjẹ tó rich ní protein ànd carbohydrate, torí ẹ ni mo se fẹ́ràn kí màá jẹ láàárọ̀. Ma ń fún èèyàn ní energy. It is a energy giving food.

Mi ò lé ẹni kan kúrò ní ibi iṣẹ́ rí torí mo máa ń sọ pé mi ò lè gbá jẹ́ lẹ́nu èèyàn. Torí ẹni tí ó bá ní ohùn lè gba ẹ̀jẹ̀ lẹ́nu èèyàn, tó sì ń lé èèyàn kúrò ní ibi iṣẹ́, ó ti gba ẹ̀jẹ̀ lẹ́nu èèyàn. Ọ̀nà ọ̀fun ṣeré, ọ̀nà ọ̀rún ni. Kódà kò ó ṣe nǹkan tó dára láti lé èèyàn kúrò lẹ́nu iṣẹ́, ìyẹn tó bá jẹ́ pé ẹni tí wọ́n lé kúrò náà ó fọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé o.

Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń ṣe irun mi, ṣùgbọ́n mo ṣe kán níbi ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. Mo ní kí bàbá mi bá mi low gbogbo ko mú wálẹ̀ tán pátápátá, ṣùgbọ́n mi ò ní kó fa dán o. Ìgbà to mú wálẹ̀, èmi gan wá rí pé ṣé pe o máa ń pẹ́ kí irun mi tó kún. Ṣùgbọ́n mo rò pé ọ̀sẹ̀ méjì méjì òun ní o yẹ kí ń má gẹrun ni. Ìgbà tó mú wálẹ̀ dáadáa, mo wa rí pé mo gbé irun náà fún ọ̀sẹ̀ mẹ́ta. Torí tí n bá fa dán, gan a jẹ́ pé yóò máa lò bí oṣù kan nìyẹn.

Ìgbà tí ó yẹ kí ènìyàn ra epo fún ọkọ̀ rẹ̀ nígbà tí epo bá ti tán àbí tó bá kú díẹ̀, kó tán. Mi ò ní kan, mo sì gbàdúrà pé Ọlọhun ṣètè mí fún mi láìpẹ́ yìí. Ṣùgbọ́n tó bá ti kú díẹ̀, tó yẹ kó tán tó ti ń tanná epo, ló yẹ kí ènìyàn rán sì rà síbẹ̀. Kò ní bá tó bá tó tán yẹn dì, tó wá di pé ènìyàn ń fẹ́ atẹ́gùn, ènìyàn ń fẹ́ inúfa bí àwọn ọlọ́kadà ṣe máa ń ṣe kí ènìyàn tó ra ìmí síbẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ̀ ìtumọ̀ orúkọ mi Adedamola. Adé, Adeọba ó dàá mọ́ ọlá. Kí Adé pàdé ọlá fún àpẹẹrẹ ẹwọ ọba Ifẹ̀. Bàbá yẹn wọ́n ní ọlá tẹ́lẹ̀ wọ́n tún wá ní adé ma, wọ́n fi wọ́n jẹ ọba ma Adedamola wọn ni Adedamola wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń ra ǹkan lórí internet o rí àwọn applications tí mo ti máa ń ra ǹkan jẹ́ Jiji, Alibaba, Temu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Konga náà wà níbẹ̀. Àwọn ǹkan yẹn ó rọrùn fún yàn láti ra. Àwọn ǹkan tí yàn sì máa ń rí ra ń bẹ̀, ó máa ń wà ní ẹ̀dínwó especially tó bá ti tó bí ọwọ́ December, wọ́n máa ṣe Black Friday. Black Friday yìí, ẹ̀dínwó máa ń bá gbogbo ọjà wọn. Sùgón àwọn náà máa fẹ́ ta àwọn ọjà tó ti pẹ́ jáde kúrò ní ọ̀dọ̀ wọn, wọ́n wá mú ọwọ́ ọjà náà wálé káwọn èèyàn ba lè ra.

Laptop ni irú kọ̀m̀pútà tí mo ní. Dell Latitude Core i5 7. Ó jẹ́ window 11 Pro. Ó ní 56 gigabyte SSD ni. Mo gbádùn iṣẹ́ kọ̀m̀pútà náà ní débí wípé anytime tí mo bá ji, ti n ba fẹ́ ṣiṣẹ́ lórí e bá yi, inu mi máa ń dùn. Ó fast débí wípé ó máa ń wuni lórí yatọ̀ ni. Mo fẹ́ràn kọ̀m̀pútà náà púpọ̀ púpọ̀

Omi tí mo máa ń mu lójúmọ̀ tó lítà mẹ́ta. Ara nǹkan tí mo sì fi rí síbẹ̀ ni wípé tí mo bá jí lówurọ̀ kùtùkù tàbí òru, màá mu omi kan lóru, tí mo bá jí láàrọ̀ màá mu bí ọta ẹyọ kan náà, tí mo bá wá fẹ́ jẹun, ó kéré jù, màá fi omi mẹ́ta jẹun. Ìyẹn lówúrọ, oúnjẹ ọ̀sán mi ò kọ mọ́, omi ni màá fi máa gé jiẹ, tó bá wa tún dalẹ́ màá lo omi bí mẹ́ta láti fi jẹun. So ó máa fẹ́ tó lítà mẹ́ta.

Bokser nìkan ló máa ń wà ní ìdí mi nígbà tí mo bá fẹ́ lọ sun. Mo máa ń hate kin sun kóru máa mú mi ní àmójú tabi kí n ma yí lọ yí bọ̀. Mo sa máa fẹ́ free tí mo bá ń sun. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bokser ni mo máa ń wọ̀ sun. Mi ò kí ń wọ aṣọ sun pé ẹ mo wọ ṣòkòtò, mo wọ ẹwù. Èmi ò kí ń ṣe.

Tí mo bá ń dúró de ńǹkan mo máa ń try láti ṣe ǹkan mi. Ìdí tí ó fi rí bẹ́ẹ̀ pé mo máa ń try láti ṣe ǹkan mi ni wípé mo o hate kí ń máa dúró de ǹkan kí ń máa wá ǹkan. So tí mo bá ń dúró de ǹkan mo máa ń try láti ṣe ǹkan mi, màá fẹ́ wá ǹkan mi ṣe. So that I shift mind mi kúrò ní bí pé mò ń ṣe, mò ń dúró de ǹkan, ọ̀kan mi yóò ti wà níbí ǹkan mi.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nígbà tí mo bá rí àwọn ẹni tí mo ṣe àdéhùn fún. Bóyá mo promise èèyàn ní owó ń sìn. Oti waa pẹ́ tí mo rẹ́ ni, àbí mo fẹ́ fún l'ówó náà mìi ri. Ni kété tí mo bá fojú gẹ́ ní irú èèyàn bẹ́ẹ̀, ó máa sọ sí mi lọ́kán pé, "mo máa promise ẹni yìí lówó." Torí ọ̀pọ̀ ọgbà, ǹkan oríṣiríṣi ló máa ń wà nínú ọkàn èèyàn, ṣùgbọ́n brain wa yíi Ọlọ́run dáa dáa dáa. Ọpọlọ wá, mi mọ ǹkan tí ọlọ́run fi construct ẹ. Ọlọ́run rií dá a, kò sí ní èèyàn a rántí sáà.

Owú mi kì n lọ sinmi níbi tó pọ̀. Àrà ibí tó wù mí láti lọ sinmi ni Germany, Canada, USA, Spain, Russia. No, mi ò fẹ́ Russia, mistake ni. Paris, Jerusalem, kí n lọ fún tourism níbẹ̀. Bí n bá dẹ̀ parí, tourism kì í sinmi. But gbogbo ẹ jùlọ USA ni torí ó jẹ́ ibi tí oríṣìíríṣìí nǹkan wà, oríṣìíríṣìí nǹkan mẹ́rẹ̀ẹ́mẹ́rẹ̀.

Ìgbà bí mẹ́ta ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ìgbà àkọ́kọ́ ni ọjọ́ Monday, a o ṣe ìpàdé ránpẹ́ láti fi sọ bí àwọn nǹkan ta fẹ́ gbé jáde ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà. Tó bá ti di ọjọ́ àárín ọ̀sẹ̀ bí Wednesday, a ó sọ bí a bá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan dé. Tó bá ti wá di Friday, áa give report nípa àwọn nǹkan táa ṣe.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé torí nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbésí ayé èèyàn rẹ kú jẹ́ ẹlògun. Bẹ́ẹ̀ náà ni iṣẹ́ wà lára ìgbésí ayé èèyàn. Tí èèyàn bá ṣe yálà iṣé èèyàn ni àbí iṣẹ́ oníṣẹ́, tí èèyàn bá ṣe mú u iṣe oníṣẹ́ ni won o se bá èèyàn mú iṣẹ́ èèyàn náà. Ó dáa kí èèyàn correlate méjì lọ́nà tó dáa, kí èèyàn gbésí ra wọn, kí kan má pa kan lára.